Mo máa ń ra nǹkan ní àwọn ọdọ̀ àwọn olùtajà àbí lórí ayélujára. Àwọn platform lórí ayélujára bíi Jumia, AliExpress àti àwọn Google Shop. Temu náà wà lára wọn.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìpè fídíò, mo máa ń ṣe ìpè fídíò dáadáa ní orí àwọn platform bí WhatsApp, Twitter, mo máa ń ṣe ìpè fídíò, mo máa ń fi pé àwọn oníbàárà mi àti àwọn ará ilé mi àti àwọn tí mo mọ̀.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́, ó jẹ́ àkókò ìrọ̀lẹ́. Nígbà tí ọ̀run bá ti ń lọlẹ̀ tí ilẹ̀ ń ṣúbọ̀ wá diẹdíẹ̀, mo fẹ́ràn àkókò yẹn púpọ̀. Àkókò yẹn mọ ń túra fún mi, ìgbà tó jẹ́ pé àkókò tí máa ti parí iṣẹ́ òjọ́ nìyẹn. Àkókò àti ìsinmi ni àkókò náà.

Ìbéèrè yìí ń sọ wípé, ṣe o máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Fún ìdáhùn ìbéèrè yìí, bẹ́ẹ̀ni mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, ṣùgbọ́n kì í ṣe lemọ́ lemọ́, ẹ̀ kankan ni mò ń máa ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ǹkan tí mo sì ti rà lórí Íńtánẹ́ẹ̀tì, kò pọ̀ lọ títí, kékeré náà ni wọ́n.

Fún ìbéèrè yìí tó sọ wípé báwo ni o ṣe ma ń kojú ìdènà ọkọ̀. Ẹ̀ẹkan kan mo ma ń ní ṣúrù nígbà tí ìdènà ọkọ̀ bá wà ní ojú ọ̀nà. Ṣùgbọ́n tí mo bá ń kánjú lọ ibi tí mò ń lọ, mà á kúrò nínú ọkọ̀ tí mo wà boyà á ti fi ṣẹrin àbí à ti gun ọkọ̀ mi tó jẹ́ wípé kò sí ìdènà ní ọ̀nà bẹ̀.

Fún ìbéèrè yìí, ó sọ wipé ṣé o máa ń rántí àlá rẹ? Bẹ́ẹ̀ni mò ń máa rántí àlá mi. Ṣùgbọ́n ó ti pẹ́ tí mo ti ní àlá. Àlá tí mo ní gbẹ̀yìn, ó ṣe bí wí pé mi ò rántí rẹ̀. Ẹ̀ẹ̀kọ̀kan ni mò ń máa ń gbàgbé àlá mi. Lopọ̀lọpọ̀ ìgbà mò máa ń rántí àlá mi.

Mo dúpẹ́ fún ìbéèrè tí ẹ béèrè. Ìbéèrè yí n sọ pé ṣe etí rẹ dára. Ni dídáhun ìbéèrè yìí, etí mi dára lọ́wọ́lọ́wọ́ báyìí. Etí mi ò dẹ̀ dùnmí, kò ró mi, nkankan ò dẹ̀ ṣe mí ní etí mi fún ìbéèrè tí ẹ wá béèrè yí, etí mi dára.

Ìbéèrè tí ẹ bèèrè yìí ń sọ wí pé, ṣe owó tí oun ń gbà dára tó? Lọ́wọ́lọ́wọ́ iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́, owó tí mò ń gbà kò dára tó fún mi, torí kí oṣù tó parí tí màá gba owó mi, owó yẹn á ti tán. Moo ní èròńgbà láti bá àwọn olórí mi sọ̀rọ̀, bóyá wọ́n lèfi kún owó tó mò ń gbà.

Fún ìbéèrè yìí tó ń sọ wí pé báwo ni ò ṣẹ́ máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́. Tí a bá ṣiṣẹ́ papọ̀, tí wọ́n dẹ̀ sanwó fún wa papọ̀, nìkan ni a máa ń pín owó pẹ̀lú ọ̀rẹ́. Àbí tó bá jẹ́ pé a ní ibi kan tí a ti gbowó tí wọ́n sọ pé ká pín pọ̀, ṣùgbọ́n mi è kí ń pín owó pẹ̀lú ọ̀rẹ́ ní ọjọ́ lásán. Bá dé máa pín owó náà, ó máa jẹ́ bí a bá ṣe ṣiṣẹ́ sí i, náà ni a fi máa pín owó náà síi.

Ìbéèrè tí ẹ ń bèèrè yìí ó sọ pé, báwo ni òun ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? Lẹ́ẹ̀kọ̀kan ni mò ń máa yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi. Nígbà mìí, àwọn olórí àwọn náà máa yan alábàáṣiṣẹ́ pọ̀ fún mi. Ṣùgbọ́n tó bá ti kan kí èmi kí yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀, àwọn tí wọ́n dáńgájíá ni mò máa yàn pẹ̀lú ara mi.

Fún ìbéèrè yìí tí ó sọ wípé nígbàwo ni ò ń máa ra epo fún ọkọ̀ rẹ. Mo máa ń ra epo fún ọkọ̀ mi ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀. Epo tí mo máa ń rà dẹ́ni kì í pọ̀ púpọ̀, èyí tó máa ń gbé mi parí ọ̀sẹ̀ oun ni mo máa ń rà sínu ọkọ̀ mi.

Ìbéèrè yìí sọ wípé ṣe ó ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olúṣètò ẹ̀rọ rí. Fún ìdáhùn, mi ò ti bèrè ìrànwọ́ rí látọ̀dọ̀ olúṣètò ẹ̀rọ nítorí wípé èmi gàn an mo mọ̀ nípa ètò ẹ̀rọ díẹ̀.

Ìbéèrè yìí ń sọ wípé ṣe ò máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Ìgbéjáde ní ibi iṣẹ́ pé oríṣìíríṣìí, tó bá jẹ́ ìgbéjáde tí wọ́n ní kí n ṣe, mo máa ń ṣe. Ṣùgbọ́n ẹ̀kọ́ kan ni mo máa ń dìde fúnra mi láti ṣe ìgbéjáde níbi iṣẹ́.

Fún ìbéèrè yìí tó ń béèrè wípé, ṣe WiFi rẹ̀ yára tó. Bẹ́ẹ̀ni, WiFi mi yára púpọ̀, kìí fún mi ní ìṣòro rara, ó yára tó láti ṣe ǹkan tí mo fẹ́ ṣe lórí Íńtánẹ́ẹ̀tì.

Ìbéèrè yìí bèèrè lọ́wọ́ mi wípé, báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà tí mo bá ní àdéhùn, mo máa ń kọ kalẹ̀ àbí kí n kọ sí orí notepad orí fóònù mi. Tí bá wá sí lọ jẹ́ ibi tí mo kọ́ kalẹ̀ sí, mó máa ń rántí nípa ríri àwọn àdéhùn mi níbi tí mó kọ sí.

Ìbéèrè yín béèrè wípé ìgbà mélòó ni òún máa ń lo fóònù rẹ lójoojúmọ́. Kò sí ìgbà tí mi ń lo fóònù mi lójoojúmọ́. Àti àárọ̀ ni àti ọ̀sán ni àti alẹ́ ni, gbogbo ìgbà nínú ojó ni mo máa ń lo fóònù mi.

Ìbéèrè yìí ń sọ wípé, báwo ni mò ń máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Fún ìdáhùn, mí ò sábà gba ọwọ́ àwọn ènìyàn tí mi ò mọ̀. Àwọn ẹni tí mo mọ̀ ni mò ń máa ń gba ọwọ́ wọn. Bí mo bá dẹ̀ gba ọwọ́ wọn, mò ń máa ń dín mú dáadáa láti mọ̀ pé kí mò ń gba ọwọ́ ènìyàn gidi. Mi ò kíkán gba ọwọ́ ènìyàn, bó sì wò mí.

Ẹ ń béèrè lọ́wọ́ mi wípé, ṣe o fẹ́ràn jíjó? Fún ìdáhùn, mi ò fẹ́ràn jíjó torí mi ò mọ bí wọ́n ṣe ń jó. Tí èmi báa ń jó, ẹ kan máa rẹ́rìn-ín ni. Ó ma ma pa yin lẹ́rìn-ín. Nítorí ìdí èyí, mi ò fẹ́ràn kí n máa jó.

Ìbéèrè yìí ń sọ wípé, ṣe o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n lọ́wọ́ tí mo wá yìí, mi ò ní ago ọwọ́ kankan lọ́wọ́. Mo gba ago ọwọ́ tí mo ní wọ́n ti bàjẹ́. Àbí ẹ fẹ́ ra ago ọwọ́ fún mi ni? Kí i pé account number mi fún yin.

Ẹ ṣe fún ìbéèrè yìí. Ìbéèrè yìí ń sọ wípé, irú orin wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn orin tó pọ̀. Írú orin tí mó kókó fẹ́ràn jù ni àwọn gospel music tí à ń pè ní orin ìgbàgbọ́ ní ilẹ̀ Yorùbá. Mó dẹ̀ fẹ́ràn hip hopu titi Nigeria èyí tí à ń pè ní Afrobeat, tí àwọn olórin bí Burna Boy, Wizkid, Davido tí wọ́n kọ. Mo fẹ́ràn àwọn orin reggae náà tó jẹ́ pé àwọn Bob Marley ló kọ. Oríṣiríṣi orin mo fẹ́ràn jù, but èyí tí mo fẹ́ràn jù lápapọ̀ ní orín ìgbàgbọ́, orin gospel bí i tí àwọn èèyàn bíi Nathaniel Bassey tí wọ́n kọ. Ẹ ṣeun fún ìbéèrè yìí lẹ́ẹ̀kan si.

Ìbeerè yìí ń sọ wipé, ṣe o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Òṣìṣẹ́ tí mo bá rí wípé ó dangájia, ó dùn wò, ó dùn rí, òun ni mo màá fún ní owó àfikún. Paapà jùlọ àwọn obìnrin. Ṣùgbọ́n tó bá jẹ́ ọkùnrin tí orí rẹ̀ kò pé, mi i fún un ní owó àfikún.

Ìbéèrè yìí sọwi pé nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ní ọjọ́ bí márùnsẹ́yin, òní mo lọ sí ilé oúnjẹ gbẹ̀yìn ní ìgbà tí mò ń rìnrìn àjò láti ìlú Kàyámà lọ sí ìlú Minà. Mo yá sí ilé oúnjẹ láti jẹun nítorí wípé ebi ń pa mí gidi gan.

Ẹ ń béèrè lọ́wọ́ mi wípé àwọn áàpù wo ni mo máa ń lò jù. Àwọn áàpù tí mo máa ń lò jù lórí fóònù mi ni àwọn Facebook, WhatsApp, Twitter tá ń tún ń pé ní X. Mo dé máa ń gbá géèmù lórí fóònù mi náà. Géèmù bí i lúdò, kílàbì, efootball. Àwọn áàpù tí mo máa ń lò jù nìyẹn.

Ẹ ṣé fún ìbéèrè yìí. Ìbéèrè yìí ń sọ wípé ṣe o máa ń kọrin kẹ́lẹ́? Ẹ̀kọ̀ kan ni mo máa ń kọrin kẹ́lẹ́. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà, mi ò kọrin kẹ́lẹ́ torí mo máa ń fẹ́ kí àwọn ará àdúgbò mi kí wọ́n mọ̀ wípé mo ń kọrin. Ẹ̀kọ̀ kan mo máa ń kọrin kẹ́lẹ́ bóyá ilẹ̀ bá ti ṣú àbí a bá wà ní òru.

Àkókò mélòó ni o máa ń lọ sùn ìbéèrè tí ẹ béèrè níyì? Ṣùgbọ́n èmi rí i wípé ìbéèrè yìí kò dára tó, torí mi ò ní àkókò tí mo máa ń lọ sùn. Bo bá ṣe wá àbí bo bá ṣe rẹ́ mi sí, òní mo máa fi ń sùn. Mi ẹ sùn ní rádaràda.

Ìbéèrè tí ẹ̀ ń béèrè lọ́wọ́ mi yìí sọ wípé ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Ẹgbẹ́ eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí mo fẹ́ràn jù ohun náà ni Barcelona. Ẹgbẹ́ Barcelona wà ní ìlú Spain, tó jẹ́ wípé àwọn gangan ni ọba Spain lọ́wọ́ ta wà yìí. Wọ́n ní final kan lọ́la tí wọ́n máa fẹ́ gbá pẹ̀lúu ẹgbẹ́ Real Madrid ní ilẹ̀ Saudi. Ṣùgbọ́n ẹgbẹ́ Barcelona ni èmi fẹ́ràn jù, òhun ni mo dẹ̀ ń gbá tẹ̀lé lẹ́yìn lọ́wọ́lọ́wọ́ báyìí.

Ẹseun fún ìbéèrè yìí. Ìbéèrè yìí ń sọ wipé báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ. Gbogbo ìgbà ni mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi torí èmi àti àwọn ẹbí mi ni à ń jọ ń gbé. Ṣùgbọ́n ẹ̀kọ́okan ni mo máa ń fẹ́ láti dá dúró. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi àti àwọn ẹbí mi la jọ wà papọ̀ nínú ilé.

Ìbéèrè yìí sọ wipé, kí ni o máa ń ṣe nígbà tí o bá ń sùn? Gẹ́gẹ́ bí ènìyàn, tí o bá ń sùn o lè ṣe nǹkan kan, ṣùgbọ́n ǹnkan tó tún lè ṣe ni wípé bóyá kọ́ máa ń ha run àbí kọ́ máa ń ja run pa. Èmi ní tèmi mi ò kí ń ha run àbí ja run pa, èmi kàn máa ń sùn ni. Mi ò kí ń ṣe nǹkan kan tí mò n bá ń sùn fún ìdáhùn ìbéèrè yìí.

Mo dúpẹ́ fún ìbéèrè tí ẹ bẹ̀rẹ̀ yìí. Ìbéèrè yín sọ wí pé, "ṣé orí máa ń fọ ọ àti dá oyún?" ẹ̀kọ̀kan ló rí máa ń fọ́ mi. Bó yà ẹ̀kan lọ́dun. Nígbà tí wọ́n bá ti ṣiṣẹ́ kárakára tí mi ò sinmi, orí máa ń fọ́ mi. Fún ìbéèrè yín, ẹ̀kọ̀kan ló rí máa ń fọ́ mi.

Bẹ́rẹ́ tí ẹ bèrè lọ́wọ̀ mi yìí. Ó sọ wípé, "nígbàwó ni o kẹ́yìn lọ sí ọjà?" Ó ti pẹ́ tí mo ti lọ sí ọjà. Ìgbà tí mo lè rántí pé mó kẹ́yìn lọ sí ọjà ó jẹ́ bí oṣù méjì sẹ́yìn. Bẹ́ẹ̀ni, ìgbà tí mo lọ sí ọjà nìyẹn kẹ́yìn.

Ẹ̀ n beere lọ́wọ́ mi, lọ tẹ̀yí wípé ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibi iṣẹ́ rẹ máa ń gbà. Láti dáhùn, màá sọ wípé bí i ìṣẹ́jú ọgbọ̀n, ìyẹn tó jẹ́ ọgbọ̀n minutes ni ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà. Kò kí n gbà akòkò lóju púpọ̀, ṣùgbọ́n tó bá jẹ́ wípé màá rìnṣẹ̀, ó ma gbà tó wákàtí kan àti ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún.

Ẹ ń béèrè lọ́wọ́ mi wípé, báwo ni mó ṣe máa ń kí àwọn ènìyàn? Àwọn tó ba ju mi lọ, tí mo bá rí wọn, màá rọra tẹríba. Iyẹn fún ẹni tó bá wúlò, ṣùgbọ́n ẹni tí ò bá wúlò, màá wò, màá dẹ̀ kọjá. Àwọn ọ̀rẹ́ mi máa bọ ọwọ́ wọn tí mo bá ń kí wọn. Bẹ́ẹ̀ ni món ṣe máa ń kí àwọn ènìyàn.

Lálákọ̀kọ́ ẹ sọ wípé ṣé o ní irungbọ̀n? Lẹ́lẹ̀ kejì ìbéèrè àgọ̀ ni ẹ bí mi, nítorí pé boo ní tí mo bá ní irungbọ̀n ṣe kànyìn. Ṣùgbọ́n àti dá yín lóhùn, mo ní irungbọ̀n ṣípín ní, kékeré náà nì kò tí ó pọ̀, ṣùgbọ́n tó bá pọ̀ màá máa dá yín lóhùn o.

Fún ìbéèrè tí ẹ bèèrè yìí, ẹ̀ ń bèèrè wípé kí ni ohun mímu tí mo fẹ́ràn jù? Omi ni ohun mímu tí mo fẹ́ràn jù. Lẹ́yìn náà, a lè sọ àwọn ohun mímu bí i Nutri milk, Fresh yo. Lẹ́yìn náà, a lè sọ Trophy, Star, Chelsea àti àwọn kóòkì náà.

Mo dúpẹ́ fún ìbéèrè tí ẹ béèrè yìí. Ìbéèrè yìí sọ wípé, awọ wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn awọ funfun jù lẹ́yìn náà awọ dúdú, lẹ́yìn náà awọ blue àti awọ yellow.

Ìbéèrè kí ẹ bèèrè yìí, o sọ wípé ṣe o fẹ́ràn oúnjẹ tó ní ata? Ọmọ Yorùbá ni mí, ṣùgbọ́n wọ́n mọ̀ wá wípé a fẹ́ràn oúnjẹ tó ní ata, ṣùgbọ́n èmi n témi o. Èmi ò fẹ́ràn rẹ̀ rárá àti rárá. Mo kórìíra rẹ̀ burúkú bájẹ́.

Fún ìbéèrè tí ẹ bẹ̀rẹ̀ tí ó sọ wí pé ṣe o máa ń mu coffee níbi iṣẹ́? Nigeria ni mo wà yìí. A i mu coffee ni Naijiria. Àwon tí won máà mu coffee, bóyá àwon ti ko gbádùn àbí àwon ti o re. Nítorí èdi è yìí, èmi ò mu coffee n'íbi iṣẹ́ tèmi láàárọ̀ laarọ. Rárá àti rárá mi ò mu coffee.

Ìbéèrè yìí sọ wípé, Kí ni àwọn ǹkan tí ó wà nínú àpo owó rẹ? Tí n bá fẹ́ túmọ̀ rẹ̀ sí èdè òyìnbó, ó ń bèèrè wípé, Kí ni ǹkan tó wà nínú wallet mi? Ǹkan tó wà nínú àpo owó mi kojú, àwọn identity card mi lọ́, owó àti bóyá kókóró ilé mi.

Fún ìbéèrè tí ẹ ń béèrè, ẹ ní wípé báwo ni òun ṣe máa ń tọ́jú èékánná rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, bóyá bí lẹ́yìn oṣù kan ni mo máa ń gé èékánná ẹsẹ̀. Ṣùgbọ́n èékánná ọwọ́, bí lẹ́yìn ọ̀sẹ̀ kan àbọ̀ ọ̀sẹ̀ méjì ni màá gé ikán náà. Èmi gangan ni mo ń gé fúnra mi, mi ò yẹ gba àwọn tí wọ́n máa ń gé fún mi. Torí wípé owó ni àwọn tí wọ́n máa ń gé fún mi ó máa gbà, mi ò dẹ̀ ní owó àti fún wọn.

Fún ìbéèrè tí ẹ béèrè, ẹ sọ wípé, "Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí?" Ìgbà tí mó rántí jù tí mó dẹ̀ fẹ́ràn jù nígbà ọmọdé mi ni ìgbà tí àwọn òbí míí máa ń gbé mí jádé ní àsìkò ọdún. Wọn máa gbé mi lọ ibi tí máa ti jẹ nńkan dídùn tó dá bí biscuit àbí ice cream. Ìgbà tí mó fẹ́ràn jù nípa kékeré mi nìyí. Àwọn ọ̀rẹ́ mí gán-an bọ́ sè wá yíí, gbògbò wá ní àjọ̀ n bọ̀m bú yín, ẹ ṣé ti gbọ́?

Ìbéèrè tí ẹ béèrè, ó sọ wí pé, ṣe òun máa ń fi tùràrí fún ìdáhùn? Mo máa ń fi tùràrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan, tó jẹ́ wí pé nǹkan ti mo máa ń ṣe gbogbo ìgbà ni. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tí mo wà yìí, mi ò fẹ́ràn rẹ̀ púpọ̀ mọ́, torí wí pé ó máa ń jẹ́ kí n sín àbí kí n wúkọ́. Mò ń kàn máa ń fi lẹ́yọ kọ̀kan ni ní ìsìn, lẹ́ẹ̀kọ̀kan ni mo máa ń fi tùràrí lọ́wọ́ tí mo wà yìí. Ẹ ṣọ fún ìbéèrè yìí.

Ìbéèrè tí ẹ béèrè yìí ó sọ wí pé, nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Ó ti pẹ́ tí mo ti lọ wo eyín. Ó ti tó bi ọdún mẹ́wàá nísinyi tí mo ti lọ wo eyín. Nigba ti ó jẹ́ wí pé eyín ò dá mí láàmú ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn elétò ìlera, wọ́n ní wí pé ká lọ máa wo eyín wa lóòrèkóòrè. Fún ìbéèrè tí ẹ wá béèrè yìí, kò ní pẹ boyà bí ọ̀sẹ̀ méjì sí ìsín, màá wá àyè láti lọ wo eyín mi lọ́dọ̀ dókítà tó máa ń wo eyín. Eseun fún ìbéèrè yìí.

Mi, mo fẹ́ràn ìbéèrè tí ẹ bèèrè yìí lọ́pọ̀lọpọ̀ torí wípé ìbéèrè yìí sọ wípé yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù. Yàrá tí mo fẹ́ràn jù ni sitting room mi, ibẹ̀ ni màá ń jókòó láti wo TV. Ibẹ̀ yẹn ni àti simi náà wà. Ke sí ariwo púpọ̀ ní yàrá yìí. Ǹkan tí mo fi fẹ́ràn rẹ̀ jù ni yẹn.

Ìbéèrè yìí ń sọ wípé, ṣe o ti fún ni ní ẹ̀jẹ̀ rí? Mi ò tíì fún yán ní ẹ̀jẹ̀ rí, nítorí wípé mi ò tíì lọ hospital àbí ènìyàn kankan mi ò tíì lọ hospital láti gba ẹ̀jẹ̀. Wọn ò tíì béèrè wípé se mo ní ẹ̀jẹ̀ láti fún yan. Nítorí náà mi ò tíì fún yan ní ẹ̀jẹ̀ rí.

Ẹ ń béèrè wípé eré ìdárayá wo ni mo fẹ́ràn jù? Mo fẹ́ràn eré ìdárayá àti sáré torí mo fẹ́ràn àti sáré púpọ̀. Mo jẹ tó fẹ́ràn eré ìdárayá àwọn tí wọ́n máa ń ju bọ́ọ̀lù sínú nẹ́ẹ̀tì tí à ń pè ní basketball. Mo fẹ́ràn eré ìdárayá yẹn púpọ̀ torí pé ó máa ń dùn mọ́ mi tí mo bá ń wòó ṣùgbọ́n mi ò ga tó láti ṣe irú eré ìdárayá yẹn. Eré ìdárayá tí mo tún fẹ́ràn jù ni eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, òun ni mo fẹ́ràn jù púpọ̀ jù fún ọjọ́.

Fún ìbéèrè tí ẹ béèrè yìí, ìbéèrè yìn n sọ wí pé ṣe o máa ń jẹ oúnjẹ tó kù? Ni èdè òyìnbó tó jẹ́ wi pé ó mean wí pé "Do you eat leftovers?" Fún ìdáhùn, bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn kí n máa jẹ oúnjẹ tó kù. Oúnjẹ bí ẹ̀bà tó bá ti kù, tó bá ti kù bí ọjọ́ mẹ́ta sẹ́yìn, àwọn oúnjẹ yìí máa ń dùn gan. Oúnjẹ tó kù kò gbọdọ̀ sofo. Nítorí náà mo fẹ́ràn kí n máa jẹ, mo máa ń jẹ oúnjẹ tó kù. Kì í ṣe wí pé mo fẹ́ràn rẹ̀ lọ títí, ṣùgbọ́n mo máa ń jẹ oúnjẹ tó kù.

Ìbéèrè tí ẹ ń béèrè yìí ó sọ wípé, kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Lọ́wọ́lọ́wọ́ tí mo wà yìí, fún ìdahun, mi ò tí ì ní ètò pàtàkì kan fún ìparí ọ̀sẹ̀. Ǹkan tó wà ní ọkàn mi ni láti kanjúkó ní inú ilé mi àti wo fónrán fídíò, èyí tí ń jẹ́ tẹlifíṣàn àti wo bọ́ọ̀lù àti sùn àti jẹun. Ètò tí mo ní fún ìparí ọ̀sẹ̀ nìyẹn.

Ìbéèrè tí ẹ̀ ń béèrè yìí ó lọ́ díẹ̀ ṣùgbọ́n mo le kà á. Ó ní wípé, ṣé ò máa ń sùn ní ọ̀sán? Ẹ̀kọ̀ọ̀kan ni mo máa ń sùn ní ọ̀sán torí wípé mi ò fi tára tára ní ààyè láti máa sùn ní ọ̀sán. Ṣùgbọ́n mo fẹ́ràn rẹ̀ tí n bá sùn ní ọ̀sán. Bẹ́ẹ̀ ni, mo máa ń sùn ní ọ̀sán fún ìdáhùn ìbéèrè tí ẹ béèrè yìí.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

Ìbéèrè tí ẹ béèrè yìí ń sọ wípé nígbà wo ni ǹ máa ń fọ aṣọ. Nígbà tí mo máa ń fọ aṣọ jẹ́ ìgbà tí aṣọ mi bá ti dọ̀tí, tó bá ti dọ̀tí púpọ̀ àbí nígbà tí mi ò bá ní aṣọ àtiwọ̀ mọ́. Mi ò fẹ́ràn kí ń máa fọ aṣọ torí iṣẹ́ tó lágbára gan nhi, àfi tí eẹ bá ra washing machine fún mi láti máa fi fọ aṣọ mi. Ẹ dẹ́kun ẹsan wo kìí le ra washing machine?

Ìbéèrè tí à ń bèèrè yìí, ó sọ pé, báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́? Mi ò kí ń sábà kojú ìṣòro torí pé mi ò kí ń fẹ́ ìṣòro ní tèmi. Èèyàn jẹ́jẹ́ ni mo jẹ́. Ṣùgbọ́n tí ìṣòro bá wá èmi náà, màá ọ̀rá fám, màá wá bí màá ṣe dojúkọ ìṣòro náà, màá dẹ̀ bori ìṣòro náà. Ìṣòro ò tíì borí mi rí níbi iṣẹ́ mi.

Ìbéèrè yìí ò dára púpọ̀ tó fi, tó jẹ́ wípé ó sọ wípé ṣe o wọ aṣọ àkayòrí níbi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo wọ aṣọ àkayòrí. Mi ò kí ń ṣe talíkà tí è wo aṣọ àkayòrí. Ijọba náà sì ń mú ká mọ̀ wípé ká wọ aṣọ tó bá iṣẹ́ wa mu. Nítorí náà, mo wọ aṣọ àkayòrí níbi iṣẹ́.

Ìbéèrè tí ẹ béèrè lọ́wọ́ mi yìí ó sọ wípé, ṣe ò máa ń lo ọ̀pá ìfámọ́ra nígbà tí o bá mú ohun mímu? Bẹ́ẹ̀ ni, mi ò fẹ́ràn kí n máa gbé ẹnu síbi ìgò àbí kí n máa gbé ẹsun ẹnu síbi ike. Mo ò, ó wù mí láti máa lo ọ̀pá ìfámọ́ra nígbà tí mo bá mú ohun mímu púpọ̀. Torí wípé ó máa ń jẹ́ kí ẹnu èèyàn mọ́, kò ní jẹ́ kí àwọn ìdọ̀tí wọ́n kún síbi ẹnu ènìyàn.

Ìbéèrè yìí tẹ béèrè, ó sọ wípé, báwo ni ó ṣe máa ń ṣe ètò àwọn ímélì rẹ? Ìmélì mi ó máa ń ṣètò ara rẹ̀ pẹ̀lú áàpù tí mo ń lò. Ó máa ń wà níbi business side tó bá jẹ́ ímélì ìṣòwò ni, ó dà máa ń wà tó bá jẹ́ bí ímélì iṣẹ́. Màá kà ń kọ síbi ara àwọn ètò mi lójoojúmọ́. Bẹ́ẹ̀ ni mò ṣe máa ń ṣe.

Ìbéèrè tí ẹ béèrè yìí ń sọ wípé, àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àwọn àṣà tí a máa ń ṣe, oun náa ní àti ránṣọ kan náà fún ọdún, a sì máa ń lọ ilé ìjọsìn gbogbo wa papọ̀. A máa ń lọ ìlú wa papọ̀. Àwọn àṣà tí a máa ń ṣe lọ́doodún nìyí.

Ìbéèrè tí ẹ béèrè yìí sọ wípé data tó tó máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ tó, data tó ń máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ tó, hmm data mi tí ń máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ ó pọ̀ tó àádọ́ta gig, èyí táa ń pè ní fifty gig lọ́sọ̀ọ̀sẹ̀ torí wípé iṣẹ́ mi ó jẹ́ iṣẹ́ tó máa ń lo data púpọ̀ púpọ̀. Bẹ́ẹ̀ ni, data tí ń máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ ṣe pọ̀ tó.

Ìbéèrè tí ẹ béèrè yìí oń sọ wípé, báwo ni òṣẹ́ má ń ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe. Mo má ń farabalẹ̀ láti ṣe ètò pàtàkì báyìí. Mo má ń kọ àwọn ètò tí máa ṣe kalẹ̀ láti má lè gbàgbé ẹyẹ ọkọ̀ kan. Mo má ń farabalẹ̀ ṣe àwọn ètò yìí. Mo má ń fi àwọn ètò pàtàkì síwájú. Màá fi àwọn ètò tí kò fi bẹ́ẹ̀ ni láárí sí ìsàlẹ̀. Bẹ́ẹ̀ ni mo ṣe má ń ṣe àwọn ètò iṣẹ́ àkànṣe mi.

Àkókò mélòó ni wọ́n máa ń jẹ oúnjẹ alẹ́? Àkókò kéẹ̀sán àbí òkè àkókò keje ni wọ́n máa ń jẹ oúnjẹ alẹ́. Èmi yóò fẹ́ kí oúnjẹ alẹ́ mi kópẹ púpọ̀ jù torí wípé wọ́n máa ń tètè sùn. Àkókò keje ni wọ́n máa ń jẹ oúnjẹ alẹ́.

Ìbéèrè tí ẹ bèèrè yìí ń sọ wípé ṣe o fẹ́ràn ran ra oúnjẹ ní òpópónà? Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ̀kan tí kò bá sí ọ̀nà àti ra oúnjẹ nígbà mí ní mo máa ń ra oúnjẹ ní òpópónà. Oúnjẹ tí ko, wọ́n máa ń sè, oun ni mo fẹ́ràn jù nílé.

Ìbéèrè tí ẹ béèrè yìí, ó kọrẹ́ lọ́wọ́ díẹ̀. Ìbéèrè yìí ń sọ wi pé nígbà wo ni o máa ń fa? Sé fifa bí ìgbín àbí fifa bí ọbẹ̀'yọ àbí fifa wo lé n try àti sọ? FIFA tí mo mọ̀ ni FIFA tá ń pè ní draw ní English. Èmi ẹ́ sì sábà fa torí mi ò mọ̀ bó ṣe ń fa. Ẹ kankan ni mo máa ń fa.

Ìbéèrè tí ẹ béèrè yìí sọ pé ṣe o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà torí kán le mọ wó ẹnu mi tí ń máa jẹun, èmi náà ò sì fẹ́ yé ẹnu wọn tí wọ́n bá ń jẹun. Ǹkan tí è fi jẹ́un tí fi jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà ni.

Bẹ̀rẹ̀ tí, ẹ̀ bẹ̀rẹ̀ yìí sọ wí pé kí ni òun máa ń ṣe nígbà tí ò bá ń dúró de ǹkan? Nígbà tí mò ń bá ń dúró de ǹkan, mo lè pè fóònù mi kí n má tẹ̀. Àbí kí n má gbó orin láti orí fóònù mi tó bá jọ́ kí mò ń dúró de ǹkan.

Ìbéèrè tí ẹ béèrè yìí, mo kò ṣòro rárá. Ìbéèrè yìí sọ wípé ṣe o máa ń ṣe yoga? Èmi ò kí ń ṣe yoga, exercise le mí máa ń ṣe. Yoga ó dàbí wípé àwọn obìnrin àbí àgbàlagbà ló wà fún, kò wà fún ọ̀dọ́ bí i tèmi.

Ìbéèrè tí ẹ ń bèèrè lọ́wọ́ mi ń sọ pé, ṣe o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé, èyí tó jẹ́ museum ní èdè òyìnbó? Èmi ò tíì lọ ilé ìṣẹ̀mbáyé ri, ṣùgbọ́n màá fẹ́ràn láti lọ lọ́jọ́ kan. Màá fẹ́ wo oríṣiríṣi ère àti nǹkan tó wà nínú ilé ìṣẹ̀mbáyé.

Ìbéèrè yìí sọ pé kí ni ó máa ń mú ọ rẹ́rìn? Nǹkan tó máa ń mú mi rẹ́rìn bóyá tí mo bá ń wo àwọn fídíò pín pín pín lórí Facebook tàbí ní Reels àbí lórí TikTok. Àwọn èyí tí ó ń pàrọ̀ lẹ́rìn máa ń mú mi rẹ́rìn àbí tí mo bá rí àwọn post tí ó máa ń pàrọ̀ lẹ́rìn lórí social media, o máa mú mi rẹ́rìn.

Gẹ́gẹ́ bí ẹ ṣe béèrè ní ìsìn tó sọ pé oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù. Oṣù tí a bí mi nínú ọdún, òun ni mo fẹ́ràn jù tó jẹ́ oṣù kẹsàn-án nínú ọdún èyí tó tí à ń pè ní Sẹ́tẹ́mbà ní èdè ọ̀yìnbó. Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ni eléyìí.

Ìbéèrè yì sọ wí pé ṣe o máa ń gbọ́ podcast? Ẹ̀ẹ̀kọ̀kan ni mo ti gbọ́ podcast rí, kì í ṣe pé mo wo gbogbo àwọn Mo gbọ́ gbogbo fún, fún fídíò wọn àbí fún audio. Mi ò gbọ́ fún lórí, ṣùgbọ́n mo máa ń gbọ́ podcast ní ẹyọ kọ̀ọ̀kan. Àwọn èyí tí wọ́n bá short clip.